Mo máa ń wo àwòrán bí ẹmẹta àbí bí ẹméjì lójúmọ́. Ìgbà mìíràn kẹdẹ mi dẹ fẹ́ máa wo ojú àwòrán tí ojú mi ò bá mọ dáadáa àbí kí ó rẹwà. Nítorí náà, mo máa ń wo àwòrán tó ẹméjì àbí tó ẹmẹta ní ojúmọ́.

Bẹ́ẹ̀ni, mò máa ń ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì nítorí ọ̀pọ̀ ìgbà ni mi ò kì í fẹ́ máa jáde nínú ilé. Nítorí náà, íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tó ṣe pé ó ṣe pàtàkì sí mi. Nígbà kúùgbà tí n bá fẹ́ ra àwọn ǹkan láìṣe pé bóyá mo ń fún ara mi ní wàhálà, màá lọ sí orí íńtánẹ́ẹ̀tì má sì ra àwọn ǹkan tí n bá fẹ́ rà.

Bí àwọn mẹ́ta ni wọ́n ń gbé inú ilé mi. Inú ilé mi ní flat nibi tí mo wà, ṣùgbọ́n ní àpapọ̀ a tó bí méje tí ń gbé inú ilé, wọ́n sì jẹ́ àwọn tó ṣe pé ó jẹ́ oníwà dáadáa àti oníwà tútù. Ọpọ ìgbà a le ni àwọn nkan to sewipe o maa n mu ka jiyan ṣùgbọ́n àwọn èyán dáa dáa le wa seyan dáa daa.